Owó tí mò ń gbà yẹn owó tí mò ń gbà. Ìgbà mí owó yẹn kéré, owó tí mò ń gbà báyìí ò dára tó o. Ìdí sí ni wípé owó yẹn ó kéré sí àwọn nǹkan tí èeyàn ń ṣe nísinsìnyí. Gbogbo nǹkan ti wọ́n, oúnjẹ ti wọ́n, àwọn èlò náà ti wọ́n.

Nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan ni wípé mo máa ń ṣiṣẹ́. Ìgbà mí tí mo bá ti jí lówúrọ̀, mà á ṣe àwọn ẹ, iṣẹ́ tó bá wà nílé. Mo lè tọ́jú adìẹ, mo lè gbálẹ̀. Ìgbà mí tí mo bá dẹ̀ tún wò pé ó rẹ ìyàwó mi, mo lè dáná.

À, obìnrin ló máa ń woju o. Obìnrin ló máa ń woju nítorí pé a ń bèèrè pé wákàtí mélòó ni mo máa ń wo ojú ìbòjú lójojúmọ́, èyí ta ń pè ní gíláàsì. Obìnrin ló mo ráyé ìhùn, ọkùnrin ò gbodo ráyè gbogbo o. A ń woju, a ń wo kiní kan.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Tó, nígbà tí ọjà tuntun yóò jáde, mo máa ń wo orí Íńtánẹ́ẹ̀tì, mo sì máa ń wo ọ̀dọ̀ àwọn tó ń tajà tí wọ́n máa ń gbé ọjà wá fún mi. Mo má ń bi wọn mo sì máa ń wò ó pé òkè ọjà wo ló ti wà níta báyìí.

Bẹ́ẹ̀ni mo máa ń pa owó pamọ́ nítorí èyàn ò mo ọjọ́ tí èyàn máa nílò owó. Tí èyàn ò báti pa owó pamọ́ èyàn lè má rí owó náà. Tí èyàn bá ti ṣiṣẹ́ owó lè yẹn fẹ́ gbà. Ṣùgbọ́n tí èmi bá ti ṣiṣẹ́ tí mo bá gbowó mo máa ń pa àwọn nǹkan kan náà pamọ́ kí n lè rí ná.

Tí mo bá wà níbí iṣẹ́ bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́, mo máa ń rí pé iṣẹ́ tí mo bá rí ìṣòro kankan, mo máa ń pe àwọn tó bá jẹ́ bí olórí sí àkíyèsí pé ìṣòro yìí ẹ wò ó. Ǹkan tí wọ́n bá lè bá mi ṣe ṣi tàbí tó bá sì jẹ́ pé mí mo ní ọ̀nà àbáyọ sí i.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé iyẹn kókó yẹn là ń pè ní kọ̀ǹpútà. Kọ̀ǹpútà yẹn mo fẹ́ràn rẹ̀ gidi gan nítorí pé ayé ta wà yí tí ènìyàn ò bá mọ kọ̀ǹpútà kò da. Even tí èeyàn bá mọ kọ̀ǹpútà náà, yẹ kí èeyàn tún mọ àwọn iṣẹ́ ọwọ́ mi.

Mi i lè rántí ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé o, ṣùgbọ́n mo mọ̀ wípé ìgbà mí o lè pẹ́ mi. Mo rántí ìgbà kan, nígbà tá ń kọ exam tá ń kọ ìdánwò Alákọ́parí ní ilé ẹ̀kọ́ gíga, mo pẹ́ e lọ́jọ́ yẹn, ọ̀gá ò jẹ́ n wọlé.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, àwọn tí mo mọ̀ àtàwọn tí mi ò mọ̀. Tí mo bá fẹ́ kọ lẹ́tà sí ibi iṣẹ́ àbí mo fẹ́ wá iṣẹ́ kan, eh, mo máa, mo lè kọ láti orí fóònù. Èyí tí ó bá nílò kí èèyàn fọwọ́ kọ ọ́ náà, mo lè kọ. Mo lè bá èèyàn kọ́, mo sì lè kọ fúnra rẹ̀

Nígbà tí mo bá ní èrò tuntun lọ́kàn, mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi sọ wípé èrò báìbái sì wá sí mi lọ́kàn o. Kí ni ẹyìn rò ó ṣi? Àti wípé kí ni ẹ wò sí èrò náà? Kí ni a lè ṣe? Tóbá jẹ́ èrò náà da, boya wọ́n gbà wọlé àbí wọ́n ò gbà.

Bẹ́ẹ̀, mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ìrọ̀lẹ́ méjèèjì mo fẹ́ràn. Kò sẹ́yi tí ò dáńbẹ̀, méjèèjì ni mo fẹ́ràn. So kò sígbà tí mo bá rí ìmọ́lẹ̀ lóòorọ̀ ní ìrọ̀lẹ́ tí ninú mi ò ní dùn, bó sì ṣe yẹ kó sì mọ̀ rí nu.

Ìgbà tí òjò bá rọ̀, kò sí ǹkan tí mi ò lè ṣe ṣùgbọ́n àsìkò tá a wá yii kò sí ẹni tí, à tí, tí, kò nígbà tí, tí òjò bá rọ̀ lásìkò tá a wáyé báyìí èeyan ó sì jáde nítorí ọ̀pọ̀lọpọ̀ ni òyẹ òyé.